Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nítorí wípé ibi iṣẹ́ ẹni òun la ti mọni lọ́lẹ̀. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí mọ́ n bẹ̀rẹ̀ láago méje àárọ̀, ṣùgbọ́n máa ti jí láta aago mẹ́rin. Ẹbí wípé nítorí pé kí ni? Nítorí wípé mo ní ọmọdé méjì ní ọwọ́ tí mo fẹ́ jẹ́ kí àwọn náà dé ilé ìwé wọn ní àkókò kí wọ́n so bẹ̀rẹ̀ àsẹ́mbílì. Mà á jí láago mẹ́rin, mà á gbé omi iwẹ́ wọn kaná, èmi náà á bẹ̀rẹ̀ sí ní ṣètò láti múra, mà á gbé oúnjẹ sórí iná, mà á lọ wẹ̀, mà á ti ṣẹ́, mà á ti ṣè tọ̀dọ̀ tèmi tán, mà á wá jí wọn lẹ́yọ kọ̀ọ̀kan, mà á wẹ̀ fún wọn, mà á fún wọn lóúnjẹ, àti mà á fọnú sẹ́yìn, àwọn náà a wá gbé ìpélébé wọ́n sẹ́yìn làti mà á lọ sí ilé ẹ̀kọ́. Èmi náà a máa ṣè tèmi lẹ́gbẹ̀ẹ́ kan. Bàbá wọ́n náà máa ń ràn mí lọ́wọ́. Bàbá wọ́n máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ètò ilé ìwé wọn. Tí bá ti gbé oúnjẹ sórí tábìlì, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá mi fún wọn jẹ, wọ́n o wọ ẹ̀ bàtà wọn sí wọn lẹ́sẹ̀, wọ́n wọ aṣọ ilé ìwé wọn sí wọn lọ́rùn. Iye àsìkò yìí, àkókò yìí, èmi náà máa gba yàrá mi lọ láti bẹ̀rẹ̀ sí ní múra ibi iṣẹ́ fún ọjọ́ náà kí a dẹ̀ tó ṣẹ́jú péré aago mẹ́fà òòlú, ìgbà mí aago mẹ́fà àbò. Ìrìn àjò lọ sí ilé ìwé wọn ó jìnà lápàpọ̀ nítorí rẹ̀ òun la ṣe ń lo. Bọ́ọ̀sì akoto ìlé ìwé òun ló máa wa ń gbé wọn. Èmi náà lẹni ti máa ń gbé mi ní àsìkò láti rí wí pé mo dé ibi iṣẹ́ ní àkókò, even kí o tó tó àsìkò láti dé ibi iṣẹ́. Nítorí wí pé ìgbà mí rán, mo lè ní àwọn iṣẹ́ tí mo ti kó sí orí tábìlì mi tí ó jẹ́ kí ń ṣe tán fún jọ́ náà. Bóyá tí n lè ṣe tán fún dí kàn dí mi, àbí láti tètè wo iṣẹ́ tó wà fún ọjọ́ náà láti tètè yẹ̀wó. Kí n lè mọ bí tí ń ti mú iṣẹ́ mi lókùnkúndùn, kí n má bà á ṣe ìmẹ́lẹ́, àbí kí n má bà á wá pẹ́ jù lórí iṣẹ́ kan àbí òmíràn. So mo máa ń tètè dé, mo máa ń dé ibi iṣẹ́ ní àkókò tó tọ́ àti tó yẹ.

Mo jẹ́ ọmọbìnrin tí wọ́n bí ní ọdún kejì, oṣù kẹwàá, ọdún 1990. Mo jẹ́ ọmọ tó jẹ́ sámúṣámú nítorí wípé, ǹkan kan tí mo bá ṣe tó mú àwọn òbí mi tó mú wọn lórí wu, wọ́n á ní, "à, ọmọ mi nìyẹn, ọmọ tí mo bí nìyẹn". Ọmọ tó bá máa mú àti kékeré ló ti máa ṣe sámúṣámú. Mummy mi sọ fún mi pé mo jẹ, màámi sọ fún mi pé mo jẹ́ ọmọ tí ó pupa, tí ó rẹwà, bó tì e jẹ́ pé wọ́n dúdú, bàámi náà dúdú. Bọ̀ púpàpúpa mi, ó dàmi lára ìyá ìyá mi ni mo ti mọ̀, bó tì ẹ̀ má jẹ́ wípé nísinmo ti dúdú bíi kọ́rọ́ṣí. Mo jẹ́ ọmọ tó ní ìfẹ́ràn ṣùgbọ́n tó ní ìgboyà. Bí mo ṣe jẹ́ ọmọbìnrin tó mi ò kín ń jẹ́ kí ǹkan kan bá mi lẹ́rù. I n tí mo bá fẹ́ tún mo dẹ̀ rí pé ó tọ́, òun ni mo máa ń ṣe. Mi ò ní títorí wípé mo jẹ́ ọmọdé kí wọ́n gba ẹ̀mi tí mo mọ̀ wípé kò dáa mọ́ra tó máa wá tímí lójú. Bó tì e jẹ́ wípé mo rántí wípé bí èmi àti akẹgbẹ́ mi bá jà, mi ò lè rojọ. Mo máa ń, mo máa ń ní tí bá ní kí màá rojọ, ohùn mi máa ń gbọ̀n. Bó ti e jẹ́ pé èmi náà ni mo máa bọri nínú ìjà yẹn, mi ò tí ì jà rí kí akẹgbẹ́ mi na mí bọlẹ̀. Èmi náà ni mo máa na akẹgbẹ́ mi ṣùgbọ́n mi ò jẹ́yàn kan tó mọ ẹjọ́ ró. Àwọn tó bá wà wà ní ibi tí ìjà yẹn ti ṣẹlẹ̀, àwọn ni wọ́n máa ní, "à, arábìnrin ọmọdé yìí kọ́ ló jẹ̀bi ó. Bó tì e jẹ́ pé òun ló na ẹni kejì rẹ̀, bó bá bá ẹ ló ṣe jẹ́." Mi ò lè rojọ, ohùn mi máa ma gbọ̀n bí i kín n sunkún. Bó tì jẹ́ pé mi ò sunkún kí n tó nígbà tí a fi jà. Mo dẹ̀ jẹ́ ọmọ kan tí ó mọ̀ we. Èmi ni mo máa ń gbé po kìni nínú kílàsì mi. Àwọn, àwọn teacher mi, àwọn olùkọ́ mi wọ́n nífẹ̀ẹ́ mi lọ́pọ̀lọ́pọ̀. Débi wípé wọ́n máa ma sọ fún ìyá mi pé, "à, bó lè ṣe máa ń kọ́ ọmọbìnrin yìí nílé. Ká tó béèrè nǹkan, ó ti nawọ́ sókè, ó ti mọ̀." Inú àwọn òbí mi máa ń dùn. Wọ́n máa dé ń jẹ́ kí wọ́n ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ fún mi. Mo jẹ́ ọmọ tó fẹ́ràn láti máa dáná. Bó tì e jẹ́ pé nígbà tí mo kéré, ǹkan kan máa ń wà tí màmá mi ó fún mi lówó, àti mi àti ẹ̀gbọ́n mi pé, "ẹ́ra nǹkan kẹ́kẹ́ tó dé ilé ìwé yín, kẹ fi sínú. Tí bá máa fi dé, màá ti dáná bóyá apẹ́jí àbí nǹkan tó jẹ́ káàṣì àti ró dáadáa lórí alẹ́. Irú ìyẹn tó bá wà wà nlé, oun là fi sínú. A lè lọ wá ra oúnjẹ ka tó wọnú ilé ẹ̀kọ́." Àwọn nǹkan náà dà ń ta nǹkan nínú ilé ẹ̀kọ́, tó bá jẹ́ yẹn ni ò wu wà ká jẹ lásìkò náà. Àwọn ìwà gidi gidi tí àwọn òbí mi fi kọ́ mi láti kékeré, ó ń ràn mí lọ́wọ́ nísin tí èmi náà ti wá di ìyá tí ó ní ọmọ lọ́wọ́. Mo jẹ́ ọmọ tó gbẹ tó láì kí kó mọ̀ jó. À, mo fẹ́ràn ijó àti orin ní ọ̀pọ̀lọpọ̀. Ta bá lọ sí òde, èmi ló máa ń ná lówó. Inú àwọn èèyàn máa dùn pé, à, ọmọdé ló mojo jo tó mọ orin ko tó ní, tó joyè abẹbẹ lúbẹ̀ tó bá yìn. Mo dùn pẹ́ nítorí pé torí gbogbo ìgbà náà, olùkọ́, olùkọ́ òun ni ìyá mi. Nítorí náà, ó jẹ́ ohun ìwúrí fún mi láti ṣe dáadáa nínú ilé ìwé ìyá mi. Torí ó ní àwọn àsìkò kan tó jẹ́ pé ilé ìwé wọn, òun ni èmi àti ẹ̀gbọ́n mi lọ. Ó dẹ́ lásìkò kan náà tí a lọ sí ilé ìwé olówó ńlá láti dá lápapọ̀. Nítorí náà, mo rántí gbá ewé mi, inú mi sì máa ń dùn tí bá rántí wípé, à, mo ṣe àwọn nǹkan merèmeré nígbà tí mo kéré tó jẹ́ ohun ìwúrí fún mi náà nísinsìnyí. Ẹ̀ṣeun.